Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi, ó náà ni parlour, torí pé kíni, ó ní yàrá tó jẹ́ pé o lè jókòó sí, o lè jẹun bẹ́, o sì lè gbàléjo. Tí èèyàn bá kọju, tí òun, tí òun ló ń gbàlé jù bẹ́, ó dáa o lè sùn bẹ́ nígbà tí òun ò bá wá tètè wá. So yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi, ó náà ni, àá, kí ni wọ́n ń pè? Hhn, láti ń pe ọ̀rẹ́, à, yàrá, à, parlour, parlour ni mo fẹ́ràn jù.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́? Mo máa ń ṣètò iṣẹ́ ní bó ṣe yẹ àti bó ṣe ye ka gbé sí. Èyí tó wúlò púpọ̀ ju nínú oun ni ǹkan àkọ́kọ́ tí mo máa ń kọ́kọ́ ṣe, eèyí tó si jẹ pé kò wúlu nínú wọn, màá fiṣẹ́ bẹ̀ẹ́ torí pé kí ni, kò sí ohun tí mo fẹ́ fi ohun sì ń tì tie. Bí mo ṣe mo ń to iṣẹ́ tèmi rè.

Àkókò, àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Oúnjẹ alẹ́ several times mo máa ń jẹ nígbà tí mo bá dé láti irun kíkí, bá lọ kí iṣẹ́ ẹ. But majority of the time lo jẹ pé ago mẹ́jọ ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Te bá wo gbogbo campaign náà, answer kan náà n mo fún yin nítorí pé àwọn àsìkò tó jẹ́ pé mo máa fi jẹ oúnjẹ alẹ́ ni.

Ṣé o mọ̀ n tẹ́lẹ̀ òfin ìyára ọkọ̀? Well, òfin ìyára ọkọ̀ ó jẹ́ ǹkan tójẹ́ peoṣe pàtàkì púpọ̀. Kódà bí eniyan obatie ṣe nítorí pé kí jọba má bà a mú yan, ó yẹ kí ẹ̀yin lè ṣe torí àlàáfíà ara ẹ̀. Mo mọ̀ n tẹ́lẹ̀ òfin ìyára ọkọ̀ gidi gan, torí pé òfin tose ṣe pàtàkì. Tí ǹ bá sì wọ mọ́tò private, òun náà mo n sọ fún àwọn tó ń wa mọ́tò pé, "etẹ́lẹ̀ òfin, ẹmá pawa àdun."

Ṣé o ní ọgbà? N ó yè tí wọ́n kò sí ọgbà torí pé kíń tí má lọ́wọ́ àpọ́n máa má sin ẹ, wọn kàn isin. Wọ́n má sin ẹ, wọn kàn osìn. Ọgbà wúlò púpọ̀, ṣùgbọ́n ìrúlé tẹ́lẹ̀ bá táwọn gbé kò sí ọgbà. Tí o ba si sí ọgbà eyan o le sin kan osìn.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn? Mo ti rìnrìn àjò lọ sí ìlú ọ̀pọ̀ ìlú, àmọ́ kí kí n fi kọ́ńtìrì mi kalẹ̀ mi ò fi lè lọ ìrìnàjò ìlú ìlú ìlú ìlú ototo Kí ó sì padà kí n tó jẹ́ mó ṣì ń ṣe. Kódà mi ò lè lo ọsu kan osu méjì kí n má lọ ìlú mìíràn.

Kíni o máa ń mú ọ rẹ́rìn-ín? Kíni o máa ń mú ọ rẹ́rìn-ín? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ń mú mi rẹ́rìn-ín. Nígbà ko dà tí mo bá ń ka nǹkan lórí Twitter ń gbà mí tó bá fọ́ni, kíni mọ́ ní tí mo fẹ ṣe? Tójú kí ń rẹ́rìn-ín lọ. Mo máa ń rẹ́rìn-ín nítorí pé ó ṣe pàtàkì púpọ̀. Ẹni tí ó dáa lára, ìwọ a máa le jú tójú mọ́ bíi pé sójà ni.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Ah torí iṣẹ́ tí mò ń ṣe tó jẹ́ pé ó ń gba àsìkò, mi ò rí àsìkò púpọ̀ pẹ̀lú àwọn ẹbí mi dáadáa. Mo sadua k'ọlọhun máà na wa tí a fi lè máa bá àwọn ẹbí wa ṣọ̀rọ̀ bó ti yẹ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́.